Rárá o, mi kìí sún oorun ọ̀sán. Nítorí pé òṣìṣẹ́ ìjọba ni mí, mo sì máa ń tètè lọ ibiṣẹ́ ní òwúrọ̀ kùtùkùtù láti lè tètè dé ibiṣẹ́ torí sunkérè fakére òkọ́ púpọ̀ ní òpópónà ọ̀nà ibiṣẹ́ mi sí ilé mi. Ilé mi sì jìnà gan-an sí ibi tí mo ti ń ṣiṣẹ́. Mo sì máa kọ́kọ́ gbé àwọn ọmọ mi lọ sí ilé-ìwé kí n tó gbọ̀na ibiṣẹ́ lọ torí ọ̀gá mi, ẹni tí ó fẹ́ràn kí eeyan máa fì imelẹ́ nídi iṣẹ́ ni. Kádẹ̀ tó parí iṣẹ́, ó máa ń to ago mẹ́fà sí méje ní ìrọ̀lẹ́ mọ́ alẹ́. Nítorí náà mi kìí sún ọ̀sán.

Bẹ́ẹ̀ni, mo màá n kọ ìwé pẹ̀lú ọwọ́ nítorí pé nǹkan tó pọ̀pọ̀ ju nílé ìwé nìyẹn. Láti ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí dé ilé ìwé girama títí dé ilé ẹ̀kọ́ gíga university, ọwọ́ ni a fi ń kọ ìwé. Òun ló sì mọ̀ wa lára títí tí a fi dé ibi iṣẹ́. Àkáǹwọ̀n mìíràn wọn ń lo kọ̀npútà láti fi kọ ìwé ṣùgbọ́n mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́ mi.

Mo nífẹ̀ẹ́ láti máa tọ́jú ara mi torí pé ara ó ṣe kókó. Nípa títọ́jú ara mi, ìtọ́jú ara níí ṣe pẹ̀lú inú àti òde. Ilé rárá tó pé kí ọ̀ máa jẹ èso, mu amọ̀omí tó pọ̀, ó máa ń ṣe ara láǹfààní púpọ̀. Bẹ́ẹ̀ sì ni ìṣaralóge ní tìta, kí ọ̀ wọ aṣọ tó ṣe dandan, kí ọ̀ ní aṣọ tó pọ̀, ṣùgbọ́n kí aṣọ náà mọ́ kí ó sì bára rẹ rẹ́gí, kí ojú dúró rẹ́gí, kí irun náà kó sì wà lórí, kó ṣe pẹ́kí. Mọ́ orí, pé mí ṣe máa ń ṣe ìtọ́jú ara mi ni, mo máa ń ṣe ìtọ́jú inú àti òde.

Tí mo bá wà ní ibi iṣẹ́, mo máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ mi ṣiṣẹ́ dáradára. Mo nífẹ̀ẹ́ láti kó ènìyàn pọ̀ láti lè ṣe iṣẹ́ tó múnádóko fún ibi iṣẹ́ tí a bá ṣiṣẹ́. Bí mo ṣe máa ń bá wọn ṣiṣẹ́, mo máa ń bá wọn siṣẹ́ pẹ̀lú ìfẹ́ àti ìfọmọ ènìyàn ṣe. Iṣẹ́ mi jẹ́ iṣẹ́ tí a gbọ́dọ̀ ṣe lápapọ̀, láìjẹ́bẹ̀, a kò ní rí èsì tó da. So mo, mo fi nǹkan tó da lélẹ̀ láti lè bẹ́lẹ̀gbẹ́ mi ṣiṣẹ́ tá fi lè rí èsì ayọ̀ gba ni bi iṣẹ́ náà.

Íńtánẹ́ẹ̀tì, bí èmi ṣe máa ń sọ, íńtánẹ́ẹ̀tì ní ìwúlò tirẹ̀, bẹ́ẹ̀ ó sì ní ìdojúkọ ẹ̀mí tí a gbọdọ̀ yẹra fún. Bí mo ṣe máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ mi lórí íńtánẹ́ẹ̀tì, èmi gẹ́gẹ́ bí ènìyàn kan, mi ò kí ń fi àwọn nǹkan tó jẹ́ nǹkan tó yẹ pé èmi nìkan àti mọ̀lẹ́bí mi la ní, la ní àǹfààní láti mọ̀, mi kì í fi sórí ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì nítorí pé mi ò fẹ́ gbé ẹbí mi sórí íńtánẹ́ẹ̀tì. Tí nǹkan kékeré bá ṣẹlẹ̀, gbogbo ayé ló máa ti mọ̀ nǹkan tó ń lọ nínú ìdílé mi. Bẹ́ẹ̀ gbogbo nǹkan tó bá jẹ́ nǹkan tó yẹ kó dúró sínú ilé yóò dúró sínú ilé. Ṣùgbọ́n èyí tó bá jẹ́ pé mo lè fi síta, bóyá bí àwòrán tó rẹwà tí mo yà, mo lè fi síta. Ṣùgbọ́n bíta àwọn ọmọ mi kọ́, mi ò kí gba àwọn ọmọ mi sórí ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì. Mi sì kí ń fi iṣẹ́ mi sórí íńtánẹ́ẹ̀tì ju wí pé, ká jọ wàá bẹ́ẹ̀ ká jọ rẹ́rìn-ín ká dára lára yá, ìkànù máa ń ṣe lórí íńtánẹ́ẹ̀tì.

Rárá o, èmi ò mọ bọ́n tí ń pẹja torí mi ò wá láti ìlú tí ó yẹ pé iṣẹ́ tí wọ́n yàn láàyò nìyẹn. Àwọn mìíràn, ìlú tí wọ́n ti wá tí wọ́n dàgbà sí, iṣẹ́ ẹja ni iṣẹ́ wọn tí wọ́n dèrí tán yàn láàyò tí wọ́n sì mú lọ kúkúndùn. Irú bẹ́ẹ̀, àwọn ọmọ tí wọ́n bá bí sí àdúgbò yẹn àbí apá ibẹ̀yẹn ní ìlú kan, wọ́n máa mọ bí wọ́n ti ń pẹja. A fi ẹlòmíràn tó bá nífẹ̀ẹ́ síi láti lọ kọ. Ṣùgbọ́n kò sí nínú nǹkan tí mo nífẹ̀ẹ́ síi láti ṣe. Bẹ́ẹ̀ mi ò mọ bọ́n tí ń pẹja.

Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo nífẹ̀ẹ́ orin lọ́pọ̀lọpọ̀. Kò sọ orin tí mi kí ń gbọ́. Orin hip hop, orin Fuji nìkan ló ṣe bi ení pé mi ò nífẹ̀ẹ́ sí lọ jùjù. Ṣùgbọ́n mo fẹ́ràn orin tó jẹ́ Mùsùlùmí, mo sì fẹ́ràn orin Krìstẹ́nì bó ti lè jẹ́ pé Mùsùlùmí ni mo jẹ́. Mo sì máa ń kọ wọ́n dáradára. Tí orin tuntun kan bá jáde, ó máa wú mi lórí láti lọ gbó. Tí n bá sì gbọ́ tó jẹ́ orin tí ó kọ́ mi lẹ́kọ̀ọ́ tí mo sì ti o si mu nú mi dùn, màá ma gbọ́ ọ́ láàláìní pèdèké.

Ọkọ̀ ojú omi, mi gùn rí o nítorí pé mo ní ìbẹ̀rù gan tó pọ̀ lọ́pọ̀lọ́pọ̀ fún omi. Mí kì í fẹ́ súnmọ́, àgàgà omi tí ó bá ti fẹ́ jùjù, mí kì í fẹ́ súnmọ́. Ládé tí lè súnmọ́ láti lè kọjá níbẹ̀, ìyẹn láti gun ọkọ̀ ojú omi. Bẹ́ẹ̀ mi sì fẹ́, só bí i ti ẹ̀ kín rìn ní règberegbe rẹ̀ dé ibi tí mà á gun ọkọ̀ ojú omi.

Èékánná jẹ́ ẹ̀yà ara tó máa ń gbàdọ tì mọ́ra. Tẹ́ mi kì í fẹ́ kí ó ti ẹ̀gún dípòdípò tó máa gùn dé bí pé ó máa máa kó ìdọ̀tí sínú, mo máa ń gé èékánná mi ní ọ̀sọ̀ọ̀sẹ̀ lẹ́yìn tí bá parí gbogbo iṣẹ́ ẹnu lé mi tí mo mọ̀ pé ìdọ̀tí lè ti kó wọnú rẹ̀. Tí bá ti ṣiṣẹ́ tán tí mo jókòó tí mo fẹ́ sinmi, màá gé èékánná ọwọ́ àti ti ẹsẹ̀ mi.

Bẹ́ẹ̀ni, èmi máa ń kẹ́kọ̀ọ́ fún àwọn ènìyàn láti kẹ́kọ̀ọ́ nípa ji jẹun. Mo ní ìwà tó dára nípa kí a jẹun, mi ò kì í sọ̀rọ̀, bó ti lè wù kí ọ̀rọ̀ náà kó ní, kó, kó kó ní ìgbádì tó. Mí ì kí ń sọ̀rọ̀ nídi oúnjẹ torí mo máa ń yẹra fún ata láti sápami lórí. Bẹ́ẹ̀ tí n bá ń jẹun, mí ì kí ń, mí ì kí ń fẹ́ràn láti lo ṣíbí àbí ìmúga láti jẹun tí ò bá ń ṣe oúnjẹ òyìnbó. Ṣùgbọ́n tó bá ti jẹ oúnjẹ ìlú wa, máa fi ọwọ́ mi jẹ́. Mí sì ní bẹ́ẹ̀ní kankan sọ̀rọ̀ tí màá fi jẹ oúnjẹ ọ̀tán torí àwọn Yorùbá sọ wípé ọba ló ń jẹ.

Ó máa ń rọrùn nígbà tí mo bá ń sùn, ṣùgbọ́n nígbà mìíràn tí ń bá ti jẹun àjẹjù lálẹ́, oorun náà kò kí ń rọrùn fún mi láti sùn. Màá máa yí láti ẹ̀gbẹ́ kan sí ẹ̀gbẹ́ kan tí màá sì máa fi irọrí sí ẹ̀yìn mí àbí sí ibi ìgbèrí mi kí oúnjẹ náà má lè padà sí mi ní ọ̀fun. Nítorí náà, mo máa ń ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ kí oorun mi lè bá rọrùn fún mi láti sùn.

Èmi ò kí ń wọ ìbọwọ́ torí pé kò sí ohun tí mo fẹ́ fi ṣe. Ti n bá wà nílé ìdáná nìkan, bóyá mo fẹ́ sọ nǹkan gbígbóná lórí, lórí ibi tí mo ti n dáná nìkan ni mo lè fi ìbọwọ́ sí ọwọ́ láti lè má jẹ ki e, àwọn nǹkan tí mo fi n dáná kó jó mi lọ́wọ́. Lẹ́yìn bẹ́ẹ̀ mi kì lo ìbọwọ́.

Nígbà tí mo bá dúró de nǹkan, pàápàá jùlọ nǹkan tó bá ṣe pàtàkì sí mi, mo máa ní sùúrù tó pọ̀ torí mi kì í fẹ́ wà nínú hílàhílo. Ọkàn mi máa ga ni. Mo máa ń fẹ́ ṣe sùúrù lọ́pọ̀lọpọ̀ mo sì máa ń gbàdúrà nígbà tí mo bá ń dúró de nǹkan tí mò ń retí ẹni tigidi, màá mú àdúrà gbà sí Ọlọ́run mo sì máa ní sùúrù pé nǹkan náà sì máa tẹ̀ mí lọ́wọ́

Ní òwúrọ̀ tí ń bá jí, kò sí oúnjẹ tí mi lè jẹ. Èmi sì fẹ́ràn láti máa jẹ oúnjẹ ní òwúrọ̀ kùtùkùtù torípé ó ti mọ́ mi lára. Oúnjẹ tí mo máa ń jẹ, ó ṣí lórí búrẹ́dì àti tíì, ìgbẹ́mi, kọfí. Mo sì máa ń jẹ ìrẹsì tàbí sìpàgẹ́tì. Àwọn oúnjẹ bẹ́ẹ̀ yẹn ni mo máa ń jẹ lówúrọ̀. N gbẹ́mi, ó kọ́ lẹ̀ ẹ́ kọ̀ọ̀kan, pé ẹ́ẹ̀kan ní oṣù, mo lè jẹ àmàlà lórí òwúrọ̀ kùtùkùtù tí ó bá jẹ́ ọjọ́ tí mi ń lọ ibiṣẹ́.

Owó iṣẹ́ mi tí n bá pa lóṣù, ó máa ń jẹ́ pé mo ti máa ń ní òdiwọ̀n tí mo gbọ́dọ̀ ná lórí àwọn nǹkan wẹ́rẹ́wẹ́rẹ́ àti èyí tí máa fi ṣe ìpamọ́. Mo láì kìí fowó pamọ́ gidi gan, nítorí ẹ̀yan ò mọ̀ nǹkan tó lè ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú tí èèyàn máa nílò owó tabua tí èèyàn o sì ní ní ìpamọ́. So mo ní ìfẹ́ áti máa fowó pamọ́ gan nínú owó oṣù kí n tó lè ná òhun koun tí mo bá fẹ́ ná.

Mo fẹ́ràn kíkọrin gan, bí mo ṣe nífẹ̀ẹ́ láti máa gbọ́ orin. Kò sí orin tí mi kì í gbọ́, tí n bá ti gbọ́ kò sí èyí tí mi ò lè kọ. Mo fẹ́ràn orin láti máa kọ orin Krìstẹ́nì láti gbé Olúwa ga, bẹ́ẹ̀ mo sì fẹ́ràn láti kọ orin Mùsùlùmí torí Mùsùlùmí ni mo jẹ́. Mo sì fẹ́ràn hip hop pẹ̀lú èyí tí ó bá ní ọ̀rọ̀ gidi nínú tí à ń pè ní lyrics. Mo fẹ́ràn rẹ̀ gan láti máa kọ.

Ó ti pẹ́ gan tí mo ti lọ sílé ìkàwé gbẹ̀yìn. Mi kì í ráyè láti le lọ torí mo máa ń ṣiṣẹ́ láti ọjọ́ ajé títí di ọjọ́ àbámẹ́ta ni. Mi ò kí ń ráyè láti jáde ju iṣẹ́ lọ. Ní ọjọ́ kan ṣoṣo tó sìkù láàrín ọ̀sẹ̀ tó ṣe ṣẹ ọjọ́ ìsinmi, màá ṣiṣẹ́ ilé, màá sì fi sinmi níwọ̀nba tó ààyè rẹ bá yọ. Ó ti pẹ́ tí mo ti lọ sílé ìkàwé gbẹ̀yìn.

Ó ṣe pàtàkì láti wo àwọn nǹkan kan tí èèyàn gbọdọ̀ wò láti lè yan àwọn alábáṣiṣẹ́pọ̀. Fún èmi, ẹni tí bá fẹ́yàn láti bá ṣiṣẹ́pọ̀, ó gbọdọ̀ jẹ́ ẹni tó, tó ní ẹ̀mí Ọlọ́run nínú, tí ó sì ni, tó sì jẹ́ ọ̀mọ̀wé. Ẹni tí gbogbo nǹkan tó bá ń ṣe ó ń fi ti ọmọnìyàn kú ọmọnìyàn kún ni ẹni tí mo nífẹ̀ẹ́ láti bá ṣiṣẹ́pọ̀

Mo nífẹ̀ẹ́ láti máa tẹ fóònù mi kí n máa wo fóònù mi títí tí oorun máa fi fẹ́ gbé mi lọ, gàgà àbí kẹ̀ ki òórùn gan gbé mi lọ pẹ̀lú fóònù mi lọ́wọ́. Mo nífẹ̀ẹ́ láti máa lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi láti wo nǹkan apanilẹ́rìn lórí ayélujára àti Íńtánẹ́ẹ̀tì, èyí máa ń mú oorun rọrùn fún mi láti sùn, ṣùgbọ́n nǹkan tí mo máa ń ṣe tí mo bá fẹ́ sùn nìyẹn.

Bẹ́ẹ̀ni, mò máa ń ṣèwádìí àwọn alábàásisẹ́pọ̀ torí ní gbogbo ìlú tí a wà níìsín, ìlú ti gbẹ kankan, alábàásisẹ́pọ̀ èmi ìwà àti ẹ̀jọ́ ẹ pé nǹkan tí ó wà ní orí ẹ̀ tó fi wá bẹ́ẹ̀ ṣiṣẹ́ ni kó lu ẹ̀ ní jìbìtì àbí kó já ẹ̀ lólè. Tí yóò bá dé tí ṣèwádìí wọn kíwọ́n tó gbà wọ́n ṣiṣẹ́ àti rí wọn mú lẹ́yìn tó bá ṣiṣẹ́ láàbẹ́ àbísẹ́ burúkú wọn, ó máa ń nira gan. Nǹkan tí ó ṣe yẹ kí a máa ṣèwádìí àwọn alábàásisẹ́pọ̀ kí wọ́n tó bẹ̀rẹ̀ síí bá wa ṣiṣẹ́ rárá nìyí.

Ah ọ̀pọ̀ ìgbà mo máa ń rántí àlá mi. Ìgbà mìíràn mo lè máa rántí tí n bá jí ṣùgbọ́n tí n bá jókòó níbi wákàtí kan sí méjì lẹ́yìn ìgbà náà, ó lè padà wá tó máa gbe wá sí mi tí máa wò pé ááà mo máa là láákìlẹ̀ ẹni tó mọ̀. Ní ọ̀pọ̀ ìgbà mo máa ń rántí ṣùgbọ́n nígbà mìíràn mi kì í rántí àlá mi.

Mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ ju ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ lọ. Ìmọ́lẹ̀ òwúrọ̀ yẹn máa ń jẹ́ kí òn mọ̀ pé ọjọ́ tuntun ti dé, ohun tuntun ti dé, ó gbúdọ̀ dìde láti ṣe ohun tuntun. Èyí máa ń fún mi ní ìtajì nínú àgò ara mi pé mo ní láti dìde ńlẹ̀ láti lọ ṣiṣẹ́, láti mú ohun tuntun ṣe àti láti lè mú, eh, oríire tuntun èmi mú ní ọjọ́ náà.

Rárá, mi ò kí ń ṣe ènìyàn tó máa ń ṣètò ǹkan. Nǹkan mi ò kí ń láko jó. Mo máa ń, mo máa ń kàn ṣe ǹkan bó bá ṣe wá, bó bá ṣe dé ni mo ṣe máa ń yanjú ǹkan. Mi ò kí ń jókòó láti ṣètò ǹkan pọ̀. Torí ó máa ń jẹ́ kó dàbí pé ó ń fún mi ní ìnira nínú ọpọlọ mi. Bí bá ti jókòó bí ó bá ṣe ń wá,. Màá ṣe ǹkan náà. Bó bá ṣe tú àti bó bá ṣe tó, èmi ló bá tún dé, màá ṣe é bó bá ṣe ń wá ni mo ṣe máa ń ṣíṣe mi.

Mi ò ní aṣọ òtútù o torí pé mo jẹ́ ẹni tó ní ọ̀pọ̀ ara àti rí aṣọ òtútù rà ó nira fún mi lọ́pọ̀lọpọ̀ torí mi kìi rí èyí tí ó máa ṣe gẹ́gẹ́ ara mi. Bẹ́ẹ̀ sì ni mi ò kín ṣe ẹni tó máa ń kó òtútù jù. Mo nífẹ̀ẹ́ àti wà ní ẹ̀gbẹ́ amú-amúlétutù ní gbogbo ìgbà kí ara mi lè tutù pẹ̀sẹ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń kọrin kẹ́lẹ́ torí pé mi ò láìkí ariwo, mi ò sì ń pariwo. Mi kì kí ń fẹ́ ariwo lẹ́gbẹ̀ẹ́ mi tí ń bá ń kọrin. Ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi gan-an lè máa gbọ́ pé mò ń kọrin. Ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ àti kọrin gan-an, ṣùgbọ́n nínú ohùn ìrẹ̀lẹ̀ ni mo ti máa ń kọ.

Bẹ́ẹ̀ni, mò ń wọ gíláàsì. Láti bí ọmọdún méjìlá ni mo ti bẹ̀rẹ̀ sí ní wọ gíláàsì. Nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́, ilé ẹ̀kọ́ girama kékeré ẹlẹ́ẹ̀kejì ni mo ti bẹ̀rẹ̀ sí ní wọ gíláàsì. Nígbà tí àwọn aláyẹ̀wò ojú kan wá sí ilé ẹ̀kọ́ wa, wọ́n ríi wí pé mi ò lè rí nǹkan tó jìnà, ìgbà yẹn ni wọ́n ti ṣètò àti fún mi ní gíláàsì.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìpàdé lórí fóònù ju láti lọ sí ìpàdé ojúkorojú lọ. Ìpàdé lórí fóònù máa ń jẹ́ kí ọkàn mi balẹ̀, màá sì jókòó sí ibi tí ààyè gbà mí tí mo sì nífẹ̀ẹ́ láti wà. Ibi tí mo bá wà, ó máa ń, ó máa ń jẹ́ ìkan nínú àwọn èyìdí tí mo fi máa ń ṣe dáadáa nínú iṣẹ́. Tí n bá ṣiṣẹ́ láti ilé nígbẹ̀ẹ̀ mí torí pé ó jẹ́ ibi tó jẹ́ ibi tọkànmí ti balẹ̀, mo máa ń ṣiṣẹ́ dáradára. Bẹ́ẹ̀ sì ni ìdí tí mo ṣe nífẹ̀ẹ́ ìpàdé lórí fóònù láti lè ṣe níbi tí ó tẹ́ mi lọ́rùn.

Àá, rárá o, mi ò láwòrán lára o, torí pé, kì ń ṣe ǹkan tí mo rí, tí mo rí lè nífẹ̀ẹ́ sí, torí pé, pé á bí wọ́n ṣe tọ́ mi ni, àwọn òbí mi ò fẹ́rù ǹkan báyẹn, wọ́n ò sì níìfẹ̀ẹ́ àwọn ọmọ tí wọ́n bá rí tó ya ǹkan sára àbí àwọn ǹkan tó jọmọ. Mìyà ǹkan sára torí ìbẹ̀rù àwọn òbí mi, àti pé Olúwa gan ò fẹ́.